Ọlọ́run ló ní, àmọ́ òun àwọn ọmọ ènìyàn máa ń fi ń fún wa. Lọ́pọ̀ ìgbà nì ìbì ìṣẹ mì, mò jẹ ẹnì tì ò màà ń rì dààjù wìpè ẹ bòṣè tọ àtì bòṣè yẹ kò ń ṣe tòrí kí wọ́n le fún mi ní ìyìn, bí kò ń ṣe torí kí ẹnu mi lè tọrọ. Mo nífẹ̀ẹ́ sí kí n ṣẹ nǹkan tó dàà. Kọ́kàn mi bààlẹ̀, kódà kí ẹni tí mo ṣìṣẹ fún, tínú rẹ̀ ò bá dùn, mo máa ń rí dájú pé mo ṣe ní ìbámu pé mo gbìyànjú tèmi. Gbògbò ìgbà ni mò máa ń gba iyìn níbi ìṣẹ ò. Eléyìí ò kí ń ṣe pé mò dììdì nífẹ̀ẹ́ sí, àmọ́ "ṣe tó dáa kórí wú, òní kí èèyàn lè ṣe ọmì", òní ọ̀gá mi máa ń wìí. Èyí dẹ jẹ́ ǹkan tí ó nífẹ̀ẹ́ sí púpọ̀ láti máa ṣẹ. Ọ̀pọ̀ ìgbà ó máa ń fún mi ní iyì ò, tí mo bá ṣe iṣẹ́ mi. Èmi dẹ jẹ́ ènìyàn tó jẹ́ wípé mò máa ń ka ọ̀pọ̀lọpọ̀ ìwé. Mo dẹ màá ń rí dájú wípé gbògbò òhùn tí ó bá yẹ kí n ṣe, òní mò ṣe bó ṣe yẹ àti bó ṣe tọ. Ni gbogbo ìgbà wọ́n máa ń fún mi ní iyì. Kódà ọ̀pọ̀lọpọ̀ máa ń wá pẹ̀lú ẹ̀bùn. Bí àpẹẹrẹ, ní oṣù mẹtà sẹ́yìn, òòní ọ̀gá àgbà pátápátá ilé iṣẹ́ tí mò ń ti ṣiṣẹ́ tó jẹ́ ilé iṣẹ́ awò kúsá, òní ó fi ọkọ̀ ta mi lọ rẹ̀. Bó ti ẹ wulẹ̀ jẹ́ pé èmi nìkan kọ̀ o, a pè bi mẹ́ta, ṣùgbọ́n ti tèmi ni ó tóbi jù lọ. I tí mò ń gbìyànjú láti sọ ni pé, tó bá jẹ́ pé wọ́n ń ta ọkọ̀ àwọn tó kú ní pọ́n mẹ́ta, tèmi tóbi pọ́n méje. Kídẹ̀ ni ó wù ọ̀gá wà ní òrí. Ó ní ìlànà àti ìbàmù bí mò- tí mò fi ń ṣiṣẹ́. Iyì yìí wà jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à jọ ń ṣiṣẹ́ náà, àwọn náà wá múra ṣiṣẹ́ dáadáa láti rí dájú pé t'ọ́gà bá fẹ́ ṣe ti ẹ̀mí, à bọ́ sí wọn ní ọwọ́. Báyìí ni mò ṣe máa ń gba ìyì. Bó ti wulẹ̀ jẹ́ wípé èmi kọ́ ni mò ń wà, ṣùgbọ́n kí ma ṣe iṣẹ́ lọ́nà tó tọ́ àti bó ṣe yẹ, òun ló ń fa iyì tí mò ń gba lẹ́nu iṣẹ́.